Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kin ma jiyàn púpọ̀. Iyán ni oúnjẹ olówó ní ilẹ̀ Yorùbá. Oúnjẹ ìjìnlẹ̀ tá a mọ̀ sí oúnjẹ ìjìnlẹ̀ Yorùbá iyán ni. Àwọn olówó bọ̀rọ̀kìnní ni wọ́n máa ń sábà jiyàn púpọ̀ jù nilẹ Yorùbá wá bi. Ṣùgbọ́n àmàlà dúdú tó gbóná fẹ́lífẹ́lí òun ni fún gbogbo mẹ̀kúnnù.

Mo ma ń ra ẹ̀rọ ayerábíàṣá tuntun nígbàkigbà tí n bá rí pé títọ́ mi yìí ti ń oti n yọnu bákanbákan tí ò bá ṣíṣẹ́ mọ́ bí ti àtẹ̀yìn wá. Mo de tún ma ń ṣe ìpinnu láti ra ìmí ní ọdọọdún nítorí kò sí ǹkan bí tí ẹ lè lò pẹpẹ́pẹ́pẹ́ títiti ti ó ni padà má ní ìyọnu púpọ̀ títí.

Ẹ̀ṣọ́ tí mo fẹ́ràn jù lọ ni ẹ̀ṣọ́ àgbálùmọ̀. Nítorí àgbálùmọ̀ yíwa ká ní ọgbà tí wa n báyìí ni. A ní igi àgbálùmọ̀ bí méje tó yíwa ká ní ibi ilé wa. A dùn wọ́n dè ẹ́ dùn yàtọ̀. Nítorí náà mo fẹ́ràn àgbálùmọ̀ nínú gbogbo ẹ̀ṣọ́.

Yàrá bí tí mo fẹ́ran jù nínú ilé mi jẹ́ yàrá ilé ìwẹ̀ wa nítorí kí n ti rìn lọ ní àti àárọ̀ kí n tó wọ gbogbo wọ́tà lọ, tí n bá ma dé olè ti rẹ̀ mí gan, ibẹ̀ ni màá ti lọ tura tí màá ti bomi tútù sára, kára mi lè ba lè pèsè padà.

Mo fẹ́ràn kí n má a jẹ iyán lọ́pọ̀lọpọ̀. Iyán wà nínú oúnjẹ tí mo fẹ́ràn jù. Nítorí tí n bá jẹ iyán, àwọn ọbẹ̀ tó má a fi n se iyán yẹn, ẹ̀gúsí tó dípọ̀ tó má a fi pọ̀nmọ́ pẹ̀lú ẹran igbẹ́ si, kò sí ẹni tó má a jẹ irú iyán yẹn pẹ̀lú ẹ̀gúsí tó má a fi ẹmu sí i tí ò ní wábi kan gbà tí yóò lọ fi ẹyìn lílẹ̀ sí i tó bá jẹ́ tán.

Mo ma n wo ago ọwọ lọpọlọpọ, oríṣiríṣi ago ọwọ dẹ ni moni, moni ti mu rode, moni ti ibi iṣẹ́, mo dẹ ni ti mó mà fi n ṣe éré ìdàrayá, ti n bà fẹ kàrà mí mòkún dáadá. Ṣùgbọ́n ago ọwọ jẹ́ nkan tó mà n mù ẹwà ará yọ tí eyan bá ti mù rà tán.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ní eré ká má a gbá bọ́ọ̀lù lórí pápá. Mi ò fẹ́ eré ìdárayá tó ti dà tó gan ní isẹ́yìn nítorí ewu eré ìdárayá náà. Tẹbí tojúlùmọ̀ tọ̀rẹ́ lówà péjọ sí orí pàápá tó mọ wò ẹ́, tó mọ pàtẹ́wọ́ fún ẹ bó bá ṣe ń gbá bọ́ọ̀lù rẹ sí ó dè mọ́ mú inú èèyàn gan.

Ojú mi dára, ojú mi gúnrégé, ẹyin ojú mi máa rìn kedere bí i ti ológìnní ní alaalẹ́ ni. Tí èmí n need láti lo ìgò, bí mo bá lo gíláàsì kí n tó le ríran kàwé. Bó ṣe alẹ́ ni mo fẹ́ kàwé, iná ni mo need láti, iná nìkan ni mo ní láti tàn sí ìwé náà. Máa dẹ̀rí kedere bí i pé mo wà lọ́sàn án gan gan.

Ìbéèrè ún, ó ṣe bákan bákan. Mi ò láṣọ ìwọ̀ṣún kan, pàtó. Aṣọ tí mo bá ti wọ̀ lọ síbi iṣẹ́ náà ni màá wọ̀ sùn. Ṣùgbọ́n tí màá ní lérò pé aṣọ tí mo wọ̀ ní lọ síbi iṣẹ́ lónìí náà ni màá wọ̀ padà ní ọ̀la, ọ́un ni mo máa bọ́ ọ́ lẹ̀ tí màá wọ aṣọ mi tó bá wà nítòsí tí màá wọ̀ sun. Bọ̀ míì, ṣùgbọ́n mi ní aṣọ ìwọ̀ṣún kan.

Mo ò kí ń sábà ṣètò ìsọ̀rọ̀ láàárín àwọn ẹlẹgbẹ́ mi nítorí mo jẹ́ bí ọ̀gá sí wọn. Ǹkan tí mo bá ní ká ṣe náà ni wọ́n máa ṣe. Àfi tí ó bá jẹ́ kó mo jẹ́ ọmọṣẹ́ ni mo lè máa bẹ̀rù láti sọ̀rọ̀ láàárín àwọn ọ̀gá kí má bàa sọ sókúsọ. Ṣùgbọ́n ọ̀gá ni mo jẹ́ sí wọn, ǹkan tí mo bá ti sọ, ó náà ni wọ́n máa tẹ̀lé. Mi ò dẹ́ ni sọ ǹkan tó máa jẹ́ pé o ma pa awọ́n náà lára. Ohun kan kí ǹkan tí ǹ bá sọ a jẹ́ pé lára iṣẹ́ àbí lára bí wọ́n ṣe máa mọ iṣẹ́ sí ni.

O ní irúù ètò ilé oúnjẹ tí mo máa ń lọ sí. Àwọn ilé oúnjẹ kọ̀ọ̀kan wà tó jẹ́ pé ilé oúnjẹ ńlá ńlá kọ̀ọ̀kan. Tí mo bá ti gba iṣẹ́ tí iṣẹ́ náà tó jáwo gidi, mo máa ń gbéra mi lọ tẹ́ra mi lọ́rùn níru àwọn ilé oúnjẹ báyìí. Tó jẹ́ wípé máa ná owó sára mi gan, màá jẹ nǹkan tó wú mi. Bóyá ní ẹ̀ẹ̀kan lóṣù tí iṣẹ́ mi bá ò ṣe jẹ́ wípé iṣẹ́ tó jáwo gidi ni. Ṣùgbọ́n tó bá ṣe iṣẹ́ tó jáwo, mo ń gbéra mi lọ sí irú àwọn irúfẹ́ ilé oúnjẹ náà.

Bẹ́ẹ̀ni o, ìyá mi àti bàbá mi ti fi ń kọ́ mi láti kékeré kí n máa jí lówu rọ̀kútùkù láti ṣe nǹkan tí mo fẹ́ ṣe kí n má bà pẹ́. Ìgbàkígbà tí mo bá ti ń lọ, gbogbo ìgbà tí mo bá fi ń lọ ilé ìwé gíga, ago márùn-ún ni ìyá mi a ti jí mi kí n lè gbáradì láti múra léwe. Òun ló wá má mi láti ìṣẹ̀yìn. Ago márùn-ún, ago márùn-ún àbọ̀ mo máa ti jí láti gbáradì fún ibi iṣẹ́

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Ọ̀rẹ́ mi kan ló kọ́ mi nígbà tá a wà ní èwe. Òun nìkan ló dá ní kẹ̀kẹ́ láàárín wa, ó dẹ̀ máa ń fún wa gun bí a ṣe pọ̀ tó. Òun ló kọ́ gbogbo wa bí a ṣe ń gun kẹ̀kẹ́. Mo mọ̀ kẹ̀kẹ́ gun dáadáa. Mo máa gbé kẹ̀kẹ́ lọ ibiṣẹ́ lẹ́ẹ̀kan kan nígbà mìíràn, ṣùgbọ́n iṣẹ́ ẹsẹ̀ ni, gbogbo ẹsẹ̀ la máa gùn.

Ojoojúmọ́ ni mo máa ń nu ọkọ̀ mi. Kò kín ṣe pé mo máa ń fọ lọ dàbí. Ṣùgbọ́n tó bá ti di gbogbo ìgbà ìparí ọ̀sẹ̀, mo má ń fọ dáadáa. Iti ágbàra mi ò bá ká ń fífọ̀. Mo má ń gbe lọ ilé ibí tán tí má ń fọ, kan bá mi fọ dáadáa. Ṣùgbọ́n ojoojúmọ́ ni mo máa ń nu, mo kàn má ń fọ ní ìparí ọ̀sẹ̀.

Tí èyàn bá fẹ́ rí ìdùnnú alábàáṣiṣẹ́pọ̀ èyàn, èyàn gbọ́dọ̀ jẹ́ aláwàda ènìyàn, èyàn o gbọ́dọ̀ jẹ́ ẹni tó burú. Nítorí tí èyàn bá jẹ́ ẹni tó burú, tí wọ́n a fi pa yan lára, tí wọ́n a fi rí ǹkan tó máa pa yan lára, wọn ò ní láhùn sọ fún yàn. Ṣùgbọ́n tó bá jẹ́ aláwàda ènìyàn, ẹni tí ó láwọ́, tí ó hawọ̀, tí ò ṣeepé àwọn alábáṣiṣẹ́pọ̀ rẹ̀ gan inú wọn á dùn sí ẹ. Ẹjọ́ máa ṣe dáadáa iṣẹ́ yin á dẹ́ gbooro.

Èrò tuntun má n jẹ sí mi lọ́kàn nígbàkígbà tí n bá ti n ṣe ìseàrà ata kan tó bá gbéṣẹ́ fún mi, tó bá gbéṣẹ́ fún mi nísìyí. Bọ́gà mi ṣe kọ́ mi ni màá kọ́kọ́ má a ṣe iṣẹ́ náà lọ. Ṣùgbọ́n ọ̀nà tí mò n gbá ṣíṣe yen náà ni èrò tuntun a ti sọ sí mi lọ́kàn wípé tí n bá gbé gbóná báyìí, tí n bá gbé gbóná báyìí, ó yẹ kí iṣẹ́ yìí dún ṣe kó rọrùn ṣe ju bí mo ṣe ń ṣe èlò. Ti n báa wa parí iṣẹ́ náà, màá lọ gbìyànjú iru ọ̀nà yen wò ní ibi iṣẹ́ mi ní ilé iṣẹ́ mi kí n lè wo àsìkò, iye àsìkò tí màá lò, iye materials tí màá lò láti fi parí iṣẹ́ náà bóyá ó ma yàtọ̀ sí bọ́gà mi ṣe kọ́ mi látẹ̀yìnwá.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikun. Gbógbo ìgbàkígbà ta bá ti ṣiṣẹ́, tí iṣẹ́ náà bá gbòmi mu, tó bá jẹ́ iṣẹ́ tó tún wá jáwó ta a jọ ṣeé tọ̀sán tórú, kále tete parí ẹ̀, máa báwọn fàfikun sówó wọn kínu ta wọ́n náà le dùn, kínu àwọn ẹbí wọn le dùn nílé.

Bẹ́ẹ̀ni o, mo ma ń mu lẹ́kọ̀ọ́ kan ṣùgbọ́n tí wọ́n bá ń gbọ́ kàlò kàlò, òun ní irú àwọn nǹkan bá òun. Ìgbá kí ìgbá tí mo bá ti mú, ó máa mọ ibi pamí ni, yóò sọ mí di kọ̀lọ̀kọ̀lọ̀, yín mọ kó nǹkan jẹ. Nítorí náà, kò ṣe gbogbo ìgbà ni mo máa ń mú, ẹ̀kan kan ni mo máa ń mú nítorí kò ṣé owó ta a máa máa dànù lórí oúnjẹ.

Bẹ́ẹ̀ni o, mo má a ń báwọn se ètò ńkan ni, mi ò ṣàdédé ṣe ètò fún ara mi ri. Bí bọ́ọ̀lù ta gba ní àdúgbò wa nísìń, mo láǹfààní àti jẹ́ kan nínú àwọn elétò rè. Nítorí bọ́ọ̀lù náà gbogbo àdúgbò pátápátá nì à jọ n gba. Àdúgbò sáàdúgbò ni bọ́ọ̀lù náà. Ó dẹ̀ ní ẹ̀bùn tí ẹni tó bá se àṣeyọrí tó ṣe àṣeyẹge tó gbé'pò kinní tó máa gba. Nítorí náà mo jẹ́ ẹnìkan tó wà nínú àwọn elétò eré bọ́ọ̀lù náà.

Ìbéèrè yìí jẹ́ ìbéèrè kan tó jẹ́ pé ìkóira sóúnjẹ mi ó bẹ̀rẹ̀ ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ̀ẹ́dógún. Ìgbà kan wà tó jẹ́ pé mi kò ríra sóúnjẹ kan, bọ̀ ṣùgbọ́n àsìkò ìgbà kan wà tó jẹ́ pé mo láìléra kan lára tí mo lọ rí dókítà mi. Ó sọ fún mi wípé àwọn oúnjẹ kọ̀ọ̀kan wà tí mo ní láti máa dínkù àbí kí má jẹ ara mọ́ tí n bá fẹ́ máa jẹ bí i oúnjẹ bí i òkèlè, lójú kí n dín òkèlè jíjẹ mi kù.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ sí ara iṣẹ́ mi ni àwọn ìmọ̀ ìgbàlódé tó ṣẹ̀ṣẹ̀ jáde nísìnyí. Bí i ká máa gbé àwòrán sára aṣọ, ká dè máa fi àwọn gíláàsì jíìgì ka maa fi se ká máa fi bùkún ẹwà ara ilé. Iru àwọn iṣẹ́ tuntun tí mo fẹ́ kọ́ nìyẹn.

Mo nífẹẹ sí kí n má gbó orin Fuji. Àgaga àsìkò tí mo bá ní iṣẹ́ ń ṣe tí má ṣe níṣe lọ́wọ́, tí má ṣe ń gbọ́ orin ni ara mi a má yá gágá láti ṣe iṣẹ́ náà. Orin Fuji bí i orin òṣùpá àti orin àyúbà, àwọn ìyen máa ń mu iṣẹ́ yá tí yan bá ń gbọ́ wọn nítorí orin wọn lọ́gbọ́n nínú.

Àkókò tí mo máa ń nílò pè àwon ẹ́bí mi jẹ́ àkókò ìgbà tá bá fẹ́ jẹ oúnjẹ alẹ́. Irú ìgbà yẹn ni ojú àti pé ẹsẹ̀ àti pé padà sí ilé, òǹkàluku àti darí ibi iṣẹ́ dé. Tá bá ti wá fẹ́ jẹun, ìgbà yẹn la máa tó lè sọ ọ̀rọ̀ bá, bí iṣẹ́ wa ṣe rí ní ọjọ́ náà, nǹkan ta dojú kọ, ìlera tó wà ń bẹ̀ àti ìdunú ta bá bọ̀ láti ibi iṣẹ́.

Ìkíni ní èdè Yorùbá, ó jẹ́ ǹkan tí ó ṣe kókó ṣe pàtàkì fún ọmọlúàbí. Tí mo bá jí ní àárọ̀ kùtù àì, ẹ káàárọ̀ ni màá kí gbogbo àwọn mọ̀lẹ́bí mi patapátá tí mo fojú rí láàárọ̀ yẹn kó tó dín pé mo múra bisẹ́. Ẹ káàárọ̀ o. Ẹni tí máa pàdé lójú ọ̀nà tó bá jọ́wọ́ ọ̀sán, màá ní ẹ káàsán. Tí ń bá dẹ̀ wá dárí bọ̀ láti ibi iṣẹ́ tó bá jẹ bí ówo aṣáàlẹ́, màá ní ẹ káalẹ́ o, àbí ẹ kúró le, ìyókù di ọ̀la. Ọ́nà ọ̀nà òní kọ́ àtún rí wá.

Mọ má n ṣe ìrànwọ́ fún àwọn èèyàn tí mọ bá ní kàpá fún láti ṣe iranwọ fún. Bíi tí àwọn ọ̀rẹ́ mi bá wà ní ipò àìlera kan, ti wọn báa nílò ìrànlọ́wọ́ mi, tọ bá dẹ́ wá ní kàpá mi, mo máa ń ṣègbìyànjú láti ràn wọ́n lọ́wọ́. Bó ṣe kí ń fún wọn ní owó diẹ, àbí kó jẹ́ pé wọ́n fẹ́ rí mi láyíkà wọn, mo máa gbìyànjú láti lọ rí wọn.

Mo nífẹ̀ẹ́ sí oúnjẹ tó bá ní ata ní àsìkò tí mo bá ń ṣe kàtá ẹyen ọ̀fìnkìn. Ti mo bá jẹ oúnjẹ tó bá ní ata dáadáa, gbogbo orí mi máa gbono, màá lágùnwà, màá de sín, màá sín dáadáa, màá sín gbogbo kàtá yẹn, màá sín jáde. Nítorí náà mo nífẹ̀ẹ́ sí oúnjẹ tó bá ní ata.

Mo máà ń gba iyìn láti ara àwọn oníbàárà mi. Wọ́n máà ń yìn mí, wọ́n máà ń kí mi kú iṣẹ́ tí mo bá ṣe iṣẹ́ tó móri wọn wú. Àti wípé ìyìn ò ṣe enú iṣẹ́ nìkan ni a ti lè gba iyìn. Mo máà ń gba iyìn náà láti ara ìdárayá, eré ìdárayá bíi football tí a máà ń, bíi bọ́ọ̀lù tí a máà ń gbà lóri pápá. Tí o bá ṣe dáadáa, tí o gbá bọ́ọ̀lù tó te awon eeyàn lọ́rùn, wọ́n máà kí ẹ, wọ́n máà yìn ẹ́. Pe koku iṣẹ́

Kò sí ibi tí mo ti lè ra ǹkan. Ó kan lójú àwọn ǹkan tí mo máa ń rà ní inú ọjà, bí ọjà tán ti ń ta àtẹ, bí ata, bí ìrẹsì, bí ọsà. Ṣùgbọ́n tí mo bá fẹ́ ra àwọn èròjà ilé amúnidára bí tẹlifísàn, mo máa ra àwọn ìyẹn ní àwọn ọjà bí mọ̀ọ́lù ọlọ́jà ńlá níbi tí wọ́n ti ń ta àwọn nǹkan báyìí.

Ìgbà mìíràn wà tí mo máa ń gbọ́ orin òṣùpá. Ìgbà mìíràn náà dẹ́tùn wà tó jẹ́ pé mo máa ń gbọ́ ìròyìn. Ṣùgbọ́n ìròyìn mi ò ń ṣe òjò júmọ́. Nítorí ìròyìn tó mọ́n sọ ń bí bàyìí, ìròyìn ẹlẹ́jẹ̀ ni. Kò ń ṣe ìròyìn tí ó dá kí ọmọlúàbí máa gbọ́ láàárọ̀ kùtùkùtù. Tẹ́ ba gbọ́ pé ìyá kan kú, ẹ gbọ́ pé bàbá kan kú. Nítorí náà mo nífẹ̀ẹ́ sí kí n máa gbọ́ orin òṣùpá láàárọ̀ tí m bá wà nú ọkọ̀